Orin tí mo fẹ́ràn jù ó jẹ́ orin jùjú. Mo fẹ́ràn orin jùjú nítorí pé ó máa ń dá mi lára yá ó sì máa ń múnú mí dùn. Orin jùjú wà lára àwọn orin tó ti pẹ́ tó bá ń sọ̀rọ̀ nípa orin. Ó jẹ́ ìdí tí mo sì fẹ́ràn rẹ̀. Orin jùjú ó máa ń múnú mí dùn gbogbo ìgbà tí ń bá ti ń gbọ́. Ìyẹn tó bá tún wá jẹ́ wípé ẹni tó kọ jẹ́ ẹni tí mo fẹ́ràn. Mo fẹ́ràn láti máa gbọ́ irú orin náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mo má ń, mo má ń ṣe, mo má ń ṣe àwọn iṣẹ́ bíi kíkó ìdọ̀tí, kíkó ìdọ̀tí àti àwọn pàntí tó lè mú ọjà dọ̀tí. Gbogbo àwọn iṣẹ́ irú ẹlẹ́yi ni mo máa ń ṣe láti mójútó àwọn ọjà. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé mo máa ń ṣe iṣẹ́ tí wọ́n bá ti gbé fún mi ní àsìkò, mo dẹ̀ máa ń ṣe déédé, mo dẹ̀ tún máa ń ṣe àwọn iṣẹ́ tí wọ́n bá fún mi ní ọ̀nà tí wọ́n bá ti ní kí n ṣe. Tí ọ̀gá mi bá fún mi níṣẹ́, mo máa ń ṣe iṣẹ́ náà lásìkò, ìyẹ́n ló máa ń jẹ́ kí n tayọ síra láàárín àwọn alábáàṣìṣẹ́ pọ̀ mí.

Mo má, mo máa ń fọ ọkọ̀ mi ní gbogbo ìgbà tí n bá ń lọ ibiṣẹ́ àti ní gbogbo ìgbà tí bá ń jáde lọ síta. Mo máa ń ṣe àmójútó ọkọ̀ mi bí i kí n máa fọ lójoojúmọ́ gbogbo ìgbà tí bá ń lọ sí ibiṣẹ́. Ìyẹn ló máa ń jẹ́ kí ọkọ̀ mi kó wà ní ìmójútó dáadáa, ìmójútó dáadáa. Ìyẹn náà ló máa jẹ́ kí àwọn èèyàn ríi wípé ọkọ̀ náà dá ó sì ń rìn ní ojúu pópó.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nípa pínpín iṣẹ́ náà sí àsìkò tó yẹ, àṣì àti àtìkò tí ó tó láti ṣe. Mo máa ń lo àwọn irinṣẹ́ bí i àwọn online platform láti kojú àsìkò ìparí iṣẹ́ náà. Àwọn online platform yìí ló máa ń jẹ́ kí iṣẹ́ tí mo fẹ́ ṣe kó jẹ́ àtìkò wá ní àsìkò tí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán. Ìyẹ́n ní ìgbà tí ọjọ́ náà tó bá jẹ́ ọjọ́ ìsinmi, ìyẹn tó bá jẹ́ ọjọ́ ẹtì àtàbà mẹ́ta, mo máa sùn ní ọ̀sán. Ìyẹ́n ló máa ń mú ọpọlọ mi kọ jáfáfá kó sì wà ní ìgbà tó lè ṣiṣẹ́ dáadáa. So mo máa ń sùn ní ọ̀sán láti lè ṣiṣẹ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ipàrá sára gbogbo ìgbà tí mo bá ti ń jáde lọ lówuro àti láàárọ̀ kùtù. Mo máa ń rí wí pé mo fi ẹ̀pà rára gbogbo ara mi. Ìyẹn ò ní jẹ́ kí ó tutù mu mi, ìyẹn náà ò ní jẹ́ kí gbogbo ara mi funfun.

Rárá o, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran. Gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹun, mo máa ń ríi wí pé mo fi ẹran sínú oúnjẹ mi. Ìgbà mí tí kò bá sí ẹran, mo lè fi ẹja si, but ní gbogbo ìgbà ẹran ni mo máa ń ríi wí pé mo fi sínú oúnjẹ mi. Ẹran jẹ́ àwọn oúnjẹ tó máa ń ṣara loore. Ìdí nìyẹn tí mo fi máa ń rí pé mo jẹ ẹran.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì ìṣe yìí ni mo máa ń rí wípé mo ń fún gbogbo àwọn oníbàárà mi tí wón máa ń rí láti fi rí mi pè or láti fi rí mi. Káàdì ìṣe yìí ló máa, ló máa ń kó gbogbo ǹkan nípa orúkọ mi, ibi tí ilé iṣẹ́ mi wà àti ibi tí mo ti ń ṣiṣẹ́. Ìdí nìyí tí mo fi máa ń lo káàdì ìṣe láti fi lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀

Gbogbo ìgbà tí n bá wà nínú ọkọ̀ tí n bá ń lọ ibi iṣẹ́, mo máa ń gbọ́ orin. Ìgbà míì mo lè gbọ́ orin láti inú rédíò, ìgbà míì mo lè gbọ́ orin láti inú kásẹ́ẹ̀tì, ìgbà míì mo lè gbọ́ orin láti inú Bluetooth tí mo fi kọ̀nẹ́ẹ̀tì sí fóònù mi. Orin ni mo máa ń sábà gbọ́ nínú ọkọ̀ gbogbo ìgbà tí n bá wà nínú ọkọ̀.

Wákàtí kan ni mo máa ń lò ní gbogbo ìgbà tí bá wọ ojú ibojú lójoojúmọ́. Ìgbà mií ò le jẹ wákàtí méjì, ìgbà mií ò le jẹ wákàtí mẹ́ta. Ìyẹn ló jásí wípé wákàtí kan ni mo, mo máa ń sábà lo ní gbogbo ìgbà tí bá wọ ojú ibojú lójoojúmọ́.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ìgbà tí ara mi ò yá. Ìgbà náà ni mo wà ní ilé ìwòsàn tí ara mi ò já kíákíá. Ọjọ́ náà ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Kò sí nínú ìwà mi láti máa kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ní àkókò náà ara mi ò yá. Ìdí náà ni mo fi kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́

Ọ̀nà tí mo fi máa ń tọ́jú èékánná mi ni, mo máa ń ríi wí pé mo gé èékánná mi ní gbogbo ọ̀sẹ̀. Lọ́sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi, ìyẹn ni mo fi máa ń ríi wí pé àwọn jàǹkàn jàǹkàn àti àwọn nǹkan tó lè pani lára ò wọ ara mi láti èékánná mi.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ nípa ọ̀rọ̀ tí n bá sọ fún wọn. Láraàárọ̀ tí n bá lọ ibi iṣẹ́, mo máa ríi wí pé mo fún wọn ní àwọn ọ̀rọ̀ ní àti ìgbékalẹ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ náà. Mo máa tan wọ́n sọ́nà tí irú iṣẹ́ náà ṣe máa ṣe ṣe. Ìdí ni wípé mo máa ríi wípé ọ̀rọ̀ ó dá mú dẹ ni ọ̀nà tó dáa jù láti fi ríi wípé èèyàn ó darí àwọn òṣìṣẹ́ rẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń rí i wípé ní gbogbo ìgbà ni mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Orò tó bá ti ti ọkàn mi wá àti àwọn ọ̀rọ̀ nípa iṣẹ́ mi, ìpolówó ọjà, mo máa rí i wípé mo kọ ǹkan nípa rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àwọn àjọ̀dún eégún. Àwọn àjọ̀dún eégún tí àwọn eléégún wọn máa ń rí, tí wọ́n máa ń gbé ní àsìkò tó bá yẹ ní inú ọdún. Àjọ̀dún eégún ó sì wà lára àwọn àjọ̀dún tí wọ́n máa ń ṣe ní ilẹ̀ Yorùbá, ó sì jẹ́ lára àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ tí wọ́n se ń ya àwòrán. Mo máa ń yan àwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo dẹ̀ máa ríi wípé mo máa ń ya àwòrán ní ọjọ́ ìsinmi tín bá lọ churchi.

Fóònù alágbéka tí mo ń lò jẹ́ fóònù Tekno. Fóònù yìí ó jẹ́ fóònù tó lè báni sọ̀rọ̀ tólè ya àwòrán tó lè tàn sí intaneeti ó sì jẹ́ fóònù tó jẹ́ wípé ó ní iṣẹ́ tó lè ṣe àwọn iṣẹ́ púpọ̀ tó lè ṣe.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Ìyẹn ni òfin ní jẹ́ kí ẹ̀fọn jẹ mí ọ́ kí òtútù mú mi ní gbogbo ìgbà tí n bá sùn. Mo máa ń ríi wípé mo fi aṣọ náà bọ gbogbo ara mi, gbogbo ọwọ́ mi, gbogbo ẹsẹ̀ mi. Ìgbà mí tí ẹ̀fọn náà bá pọ̀jù tí òtútù náà bá pọ̀jù, mo lè bọ ojú mi.

Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo máa ń rí i wí pé gbogbo ìgbà tí bá ń jẹun, mi ò sọ̀rọ̀. Mo de máa ń rí i wí pé gbogbo ìgbà tí n bá ń jẹun, mi ò ṣe àwọn nǹkan tó lè ṣe ìjàmbá sí ẹ̀mí mi bíi kí n má gbomi sí ẹ̀t-- ẹgbẹ́ ibi tí mo bá ti ń jẹun. Ìgbà mí tó bá jẹ oúnjẹ tí mò ń jẹ, ó jẹ oúnjẹ aláta. Ìdí náà ni mo fi máa ń rí i wí pé mò máa ń gbomi sí ẹgbẹ́ mi tí mo bá ń jẹun. Ó de jẹ́ ìwà tó dára tí èèyàn bá ń jẹun.

Rárá o, mi ò mọ̀ bí a ṣe ń wẹ̀. Ídí ni wípé, àti ọjọ́ pípẹ́ ni mo ti fẹ́ràn láti kọ́ bí wọ́n ṣe ń wẹ̀, ṣùgbọ́n mi ò ní àkókò náà láti lọ kọ́ tí wọ́n ṣe ń wẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn láti kọ́ ní àsìkò tó bá yẹ, àti àsìkò tí n bá ti ní àkókò náà láti fi kọ́ bí a ṣe ń wẹ̀

Àṣà tí ẹbí mi máa ń ṣe, ó jẹ́ àṣà ìlà kíkọ, ó sì jẹ́ àwọn àṣà tí ó wà ní ilẹ̀ Yorùbá. Ẹbí mi máa ń rí wípé wọ́n mójú tó àṣà yìí. Àṣà yìí jẹ́ ti jẹ́ àṣà tó ti pé ní ilẹ̀ Yorùbá. Àwọn ẹbí mi jẹ́ ẹbí tí wọ́n fẹ́ràn láti máa kọ ìlà sí ẹ̀kẹ wọn. Èmi, bàbá mi, ìyá mi àti àwọn àbúrò mi ní ìlà ní gbogbo ẹ̀rẹ̀kẹ́ wa, ó sì jẹ́ àṣà tí ẹbí mi máa ń ṣe.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Ọgbà náà wà nínú ilé mi. Ọgbà náà ni àwọn èmi àti àwọn ẹbí mi ti máa ń ṣeré. Ọgbà náà ni ibi tí mo máa ń rí pé mo gbé ọkọ̀ mi sí ní gbogbo ìgbà tí n bá ti dé láti ibi iṣẹ́. Ọgbà náà tóbi, àwọn ọmọdé lè ṣeré, àwọn ẹbí lè ṣeré, ará ìta náà sì le wá láti ríni.

Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tí mo máa ń ráyè láti sinmi ní gbogbo iṣẹ́ tí máa ti ṣe ní gbogbo ọjọ́ ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ àti Ẹtì. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ ìsinmi fún mi, ìgbà náà ni mo máa ríi wí pé mo ṣùn dáadáa láti rí i wí pé mo múra fún àwọn ọjọ́ tó ń bọ̀.

Ọ̀nà tí mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé, mo máa ń ríi wípé iṣẹ́ náà kò ju iṣẹ́ alábáṣiṣẹ́pọ̀ lọ. Mo máa ń ríi wípé mo mójú tó iṣẹ́ tí wọ́n bá rán mi àti iṣẹ́ tí wọ́n bá jọ fún èmi àti alábáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń rí i wípé iṣẹ́ náà ń ó dàrú mọ́ wa lójú. Modẹ̀ máa ń rí i wípé iṣẹ́ náà kò papọ̀ mọ́ iṣẹ́ tèmi or iṣẹ́ ta wọ́n.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin. Mo máa ń kọrin láti mu ara mi yá, mo dẹ̀ máa ń kọrin láti mi nu ara mi dùn. Orin kíkọ jẹ́ àṣà tí mo máa ń ríi wí pé mo ṣe lójoojúmọ́. Orin kíkọ jẹ́ ọ̀nà tí mo fi máa ń ríi wí pé mo ṣíṣe mi kíákíá àti iṣẹ́ mi dáadáa.

Mo máa ń rí i wí pé, mo dáàbò bo àyè ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì. Iyẹn ni wípé, mo máa ń rí i wípé mi ò lọ ju àsìkò tí ń bá nílò torí wípé tí ènìyàn bá lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, ó lè rí nǹkan tó lè dà dúró mọ́ tí kò ní jẹ́ kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe dédé. Mo máa ń rí i wípé tí mo bá fẹ́ lọ sórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń fi àsìkò tí mo máa lò lórí rẹ̀ láti rí wípé mo dáàbò bo àyè àkókò mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń mu omi gan, ìgbà mí mo lè mu omi ìgò kan, mo lè mu omi ìgò méjì. Omi tí mo máa ń mu ló máa ń fún mi ní ìlera gidi láti ṣiṣẹ́ mi kárakára. Ìgbà mí mo lè mu omi tó pọ̀ jù nígbà mí tí ń bá ṣe iṣẹ́ alágbára.

Rárá o, mi ò lu etí rí o. Okùnrin ni mí, ìdí náà sì jẹ́ wípé mi ò lè lu etí. Ó jẹ́ àṣà tí Yorùbá fẹ́ràn láti máa ṣe kí obìnrin lu etí kí ọkùnrin sì má lu etí, so mi ò lu etí rí.

Ọ̀sán jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Ìdí ni wípé ọ̀sán ni mo máa ń fẹ́ràn láti ṣe iṣẹ́ mi lásìkò. Ó sì jẹ́ ọjọ́ tí àwọn alábáṣiṣẹ́ mi or àwọn oníbàárà mi máa ń wà mí wá. Ó sì jẹ́ ọjọ́ tí mo máa ń ríi wípé mo ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe látàárọ̀ àti láti alẹ́ torí alẹ́ jẹ́ ọjọ́ tí mo máa ń fi í sùn, tí mo fi máa ń sinmi pọ̀. Ọ̀sán jẹ́ ọjọ́ tí mo fi máa ṣe gbogbo iṣẹ́ tí m bá ṣe, ìdí tó fi jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Ìyẹn ni mo máa ń lò láti fi ríi wípé mo ṣe gbogbo iṣẹ́ mi lásìkò. Nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń gbọ́ podcast. Mo lè lo ọ́, mo lè gbọ́ láti Google, ọ̀ kín lo Spotify. Mo máa ń gbọ́ ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn, àwọn àlọ́ Ìjàpá àti àwọn àlọ́ mìíràn. Àlọ́ jẹ́ ọ̀nà tí mo fi máa ń dárayá, ó sì jẹ́ ọ̀nà tí mo fi máa ń ríi wí pé mo lo àsìkò mi dáadáa. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rí wi pé mo fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún fún gbogbo àfikún iṣẹ́ tí wọ́n bá ṣe. Ìdí ní yìí, ìdí tí mo máa ń ṣe yìí ní pé mo máa ń ṣe láti fí múnú wọ́n dùn láti ṣiṣẹ́ wọn dáadáa. Àwọn òṣìṣẹ́ mi jẹ́ àwọn òṣìṣẹ́ dáadáa tó máa ń ṣiṣẹ́ wọn déédéé. Ìdí ní yìí tí mo fi máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan ìní, àwọn nǹkan bí i nǹkan bí i oúnjẹ, àwọn nǹkan bí i nǹkan ìbánisọ̀rọ̀ ni mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan oúnjẹ ni mo máa ń sábà rà jù lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Gbogbo ìgbà tí n bá rí bí jẹun ní ibi iṣẹ́, àwọn tí n bá ti pẹ́ lọ ibi iṣẹ́, mo máa ríi pé mo jẹ oúnjẹ mi nínú ọkọ̀. Ìgbà mí tí n bá lè jẹun nínú ọkọ̀, mo lè jẹun ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Ọkọ̀ náà ni mo máa ń lò láti fi lọ ibiṣẹ́. Ọkọ̀ náà sì jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan tí mo máa ń gbé lọ ibiṣẹ́ ní gbogbo ìgbà. Ọkọ̀ náà sì jẹ́ ọkọ̀ tí mo máa ń gbé lọ ṣosi ní ọjọ́ ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Kò sí oúnjẹ tí mi ò mọ̀ tí wọ́n ń ṣe. Mo mọ̀ tí wọ́n ṣe ń ro àmàlà, tí wọ́n ṣe ń tẹ̀bà, tí wọ́n ṣe ń se ìrẹsì àti tí wọ́n ṣe ń se ẹ̀wà. Oúnjẹ yìí ni mo máa ń sè láti fi dá ara mi lára yá àti láti fi rí pé ìlera mi wà pípé.

Àkókò mẹ́fà ni mo ṣètò agogo ìjí mi. Mo ṣètò àkókò náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Láro kutukutu ni agogo náà máa ń dún láti sọ fún mi wípé àkókò tí mo ṣètò ìjí mi ò ti pé.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé nípa ṣíṣe àti láti rí i wí pé mo ṣe iṣẹ́ látítò mo dẹ̀ ṣe ìgbésí ayé náà lásìkò. Ìyẹn náà ló máa rí wí pé ìdọ́gba wà láàárín iṣẹ́ àti ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi nígbàtí ara mi ò bá yá, mo dẹ̀ máa rí wípé mo lo òògùn láti rí i pé orí fífọ́ náà kúrò. Ìgbà mìíràn orí máa ń fọ́ mi nígbà tí n bá ti ṣe iṣẹ́ alágbára or iṣẹ́ tó lágbára jù mí lọ, mo dẹ̀ máa rí wí pé mo lo òògùn láti rí i pé orí fífọ́ náà kúrò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi. Gbogbo ìgbà tí mo bá ti ń kọ̀wé, ọwọ́ mi ni mo fin máa ń kọ. Ìgbà mí tí mo bá ríi wí pé ìkọ̀wé pẹ̀lú ọwọ́ kò ní yára, mo lè kọ́ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Bọ̀ ìgbà, gbogbo ìgbà ni mo máa ń rí i wí pé kíkọ̀wé mi jẹ́ pẹ̀lú ọwọ́.

Mo máa ń ríi wí pé mo jẹ oúnjẹ tó fẹ́rẹ, oúnjẹ tí kò le jù ní òwúrọ̀. Oúnjẹ bí ìrẹsì, búrẹ́dì or tea ni mo máa ń jẹ ní àárọ̀ kùtùkùtù. Ìdí ni wipé jíjẹ oúnjẹ náà ò ní jẹ́ kí eyàn máa sùn níbi iṣẹ́

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́, ìdí ni wípé mo nílò fóònù mi láti fi bá àwọn ẹbí mi sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ mi àti àwọn tó yí mi ká sọ̀rọ̀. Ìdí náà ni mo fi máa ń lo fóònù mi lójoojúmọ́. Mo lè lo fóònù mi fún bí i wákàtún mẹ́fà orí wákàtí méje.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Mo fẹ́ràn láti máa wò torí wípé wíwo àwọn ìràwọ̀ máa ń jẹ́ kí èèyàn rí iṣẹ́ Ọlọ́run ní ilẹ̀ alààyè. Ìdí náà ni mo fi fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Ìdí ni wípé dídé ní àkókò máa jẹ́ kí n lè ráyè sinmi dáadáa àti láti múra fún iṣẹ́ tó ń bọ̀ ní ọjọ́ kejì. Ìdí náà ni mo fi máa ń dé ní àkókò láti ibi iṣẹ́ or láti ibi tí mo bá lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Sísáré máa ń mú mi láti ríi wí pé mo ráyè ṣe iṣẹ́ tó yẹ kí ń ṣe lásìkò. Ìdí náà ni mo fi máa ń sáré. Nígbà tó bá yẹ, mo sì máa ń sáré náà láti ríi wí pé ìlera mi wà déédéé.

Mo máa ń jí ní òwúrọ̀ nípa agogo tí mo ti fi ṣètò àkókò mi ní òwúrọ̀ náà. Agogo náà ló máa ń jí mi ní gbogbo ìgbà tó bá ti di àwúrọ̀. Èdè náà ni mo fi fẹ́ràn láti máa fi agogo láti fi jí ní òwúrọ̀

Mo máa ń gé irun mi nígbà tí ó bá ti kún, ìgbà mí mú lè gé irun mi tí n bá ní ibi kan tó pàtàkì tí mo fẹ́ lọ, ìdí náà mo fi máa ń gé irun mi. Mo máa ń gé irun mi tó bá ti dí. Mo máa ń gé láti ríi wí pé irun náà wà dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìta gbangba, ìdí ni pé iṣẹ́ náà máa ń jẹ́ kí èèyàn rína láti fi ṣiṣẹ́ náà lásìkò àti láti ṣiṣẹ́ náà déédé. Ìdí náà idi tí mo fi fẹ́ràn láti máa ṣe ìta, iṣẹ́ ìta gbangba. Ó sì máa ń jẹ́ kí èèyàn ríi wí pé gbogbo iṣẹ́ wà ní ètò tí èèyàn ti ṣe láti fi ṣe iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa ṣe ètò kan. Ìdí ni pé mo fẹ́ràn kí kan máa wà dédé, kí ǹkan sì máa lọ ní ètò tí ènìyàn bá ti ṣe lórí rẹ̀. Ó sì máa ń jẹ́ kí ènìyàn rí ohun rere tó máa ti di iṣẹ́ náà jáde.

Rárá o, n ò fẹ́ràn láti máa jó. Ìdí ni pé mi ò jẹ́ ẹni tó fẹ́ràn láti máa jó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n mo fẹ́ràn láti máa kọrin. Jíijo wà lára ọ̀nà tí ẹ̀eyan fi le máa ṣe ara lóore ṣùgbọ́n n ò fẹ́ràn láti máa jó.

Ọ̀pẹ jẹ́, ọ̀pẹ jẹ́ àkókò ọdún tí mo fẹ́ràn jù. Ìdí ni wípé ọ̀pẹ wà lára àwọn àkókò ọdún tí àwọn èèyàn náà fẹ́ràn jù. Ìdí náà fi, ìdí ni tí mo fi fẹ́ràn àkókò yìí nínú ọdún.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó. Ó wà lọ́nà tí mo fi máa rí wípé mo rí Íńtánẹ́ẹ̀tì lò. Ìdí ni yi tí WiFi mi fi yára, ìdí tó tún fi yára ni wípé ọ̀nà tí mo fi ń rí áṣẹ́sìì sí Íńtánẹ́ẹ̀tì láti wọ Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi bí i kí n ṣe àmójútó gbogbo ọ̀rọ̀ àti ìṣe wa nípa lílo àwọn èròngbà láti jẹ́ kí irú bee wáyé. Àwọn ǹkan tí èròngbà tí mo máa ń lò ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ríi wí pé àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi ó wáyé. Mo máa ń lo àwọn ètò bí í, ẹ́ẹ́, àwọn ètò bí í, ẹ́ẹ́, ìṣòro ìgbésì tó fi lè, tí ìṣòro náà fi lè wáyé.

Mo máa ń mú àwọn èrò tuntun wá nípa wíwo àti gbígbọ́ ọ̀rọ̀ ọpọlọ láti ẹnu àwọn èèyàn wá. Mo má ń gbọ́ ọ̀rọ̀ ọ̀nà láti ẹnu àwọn ẹbí mi, àbí àwọn ọ̀rẹ́ mi. Iru onáà yìí ni mo fi máa ń rí èrò tuntun láti rò. Iru ona yìí ni mo fi máa ń ní àwọn èrò tuntun, torí wípé ọ̀rọ̀ sísọ láàárín ẹlẹgbẹ́ mi, ọ̀rọ̀ sísọ láàárín ẹbí mi. Ó máa ń mú mi ronú láti mọ ètò tí mo ṣe máa gbọ́rọ̀kàlẹ̀ àti tí mo ṣe máa ṣe iṣẹ́ mi déédéé.

Mo máa ń fọ àwọn aṣọ mi ní ìgbà tí bá ti ráyè láti fọ. Ìgbà tí mo dè máa ń ráyè láti fọ àwọn aṣọ mi ni àwọn ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi bíi ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta. Nígbà mi, mo lè fọ àwọn aṣọ mi ní ọjọ́ àìkú. Ìdí ni wípé ọjọ́ náà ni mo máa ń ní ìsinmi láti sinmi àti láti fọ gbogbo aṣọ tí mo máa nílò ní ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi. Nígbà mìíràn, mo máa ń ṣe ìpè fídíò nígbà tí mo bá jìnnà sí wọn. Ìdí ní tí mo fi máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn láti lè rí wọn, láti lè bá wọn sọ̀rọ̀, láti lè sọ̀rọ̀ nípa nǹkan tí a lè má lè sọ tá bá ríra wa. Ìdí ni tí mo ṣe máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi.

Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi, yàrá tí mo ti máa ń sùn. Yàrá yìí jẹ́ yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi. Ìdí ni wípé ohun ni yàrá tí mo máa ń kọ́kọ́ yà láti ìbí, láti ìgbà tí bá ti ń bọ̀ ni ibi iṣẹ́ or ti bá ń lọ láàárọ̀, ibẹ̀ ni mo ti máa jáde. Ìdí kèyí tí mo fi fẹ́ràn yàrá yìí jù.

Mo má, mo máa ń tọrọ àforíjì nípa kí n sọ òótọ́ nǹkan tó ṣẹlẹ̀, kí n dẹ sọ òótọ́ ìwà tí mo wù àti tí mo ṣe lè ṣe àtúnṣe ìwà tí mo wù. Ọ̀nà yìí ni mo fi máa ń tọrọ àforíjì ẹni tí n bá ti ṣẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mí tí nǹkan bá ṣẹlẹ̀ OR tí iṣẹ́ tí m bá ń ṣe kò nílò láti lọ ibiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ láti inú ilé. Ìgbà mí tí nǹkan-- tí mo bá ní ìlera or tí mi-- tí ǹ bá lè lọ ibiṣẹ́, mo lè ṣiṣẹ́ láti ilé. Idí nìyìí ti mo fi máa ń ṣiṣẹ́ láti ilé.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ìdí ni wipé n ò fẹ́ràn láti ma gun ọkọ̀ akẹ́rù. Mọ fẹ́ràn láti gun ọkọ̀ tèmi torí wípé ìjàmbá le sẹlẹ̀ tí ìyẹn bá gun ọkọ̀ akẹ́rù, but tí ìyẹn bá gun ọkọ̀ tirẹ̀ ìjàmbá lé máa ṣẹlẹ̀

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Ó dẹ̀ jẹ́ oúnjẹ tán fẹ́ràn jù ní ilẹ̀ ìjẹ̀ṣà. Ìdí ni wípé ó jẹ́ oúnjẹ tó máa ń ṣara loore, ó dẹ̀ jẹ́ oúnjẹ tó máa ń fún ni lágbára. Ìgbà mí ì tí ń bá jẹ́ mo lè sun lọ, tí bá fi máa jí padà, màá ti rí pé agbára mi tun ti kún si. Ìdí nìyí tí mo fi fẹ́ràn oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Idi ni wípé mi ò fẹ́ràn kí ẹ̀yàn máa fi ǹkan ṣòfò, mo fẹ́ràn kí ẹ̀yàn máa le jẹ oúnjẹ tán. Ìgbà mìíràn tí mo bá jẹun tí n bá lè parí ẹ, mo lè padà wá sí ìdí oúnjẹ náà láti jẹ. Ìdí nìyí tí mo fi máa ń jẹ oúnjẹ tó bó-- tó kù.

Èso tí mo fẹ́ràn jẹ jù jẹ́ èso ọsàn. Mo fẹ́ràn èso náà nítorí pé ó dùn lẹ́nu, ó sì máa ń ṣe ara lóore. Ọsàn jẹ́ èso tí ẹ yan le ri ní gbogbo ìgbà, kò dàbí àwọn èso mìíràn tó jẹ́ wípé ó léè níra láti rí. Ìgbà mìíràn, eyan máa ní láti dé ọjà láti rí rú àwọn èso náà bọ̀. Èso ọsàn, eyan lè rí ní àgbàlá ilé rẹ̀, ó dà lè rí i ní ibikíbi, ó de jẹ́ èso tó máa ń ṣe ara lóore gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, mo dẹ̀ máa ń mu coffee ní ìwòn. N ò fẹ́ràn láti máa mú ní àmọ̀jú. Idi ni wipé, mumu coffee o m-- kò ijẹ́ kíyàn sùn ní ibi iṣẹ́ ó sì máa ń mú ọpọlọ kó ṣiṣẹ́ dáradára. Idi nìyí tí mo fi máa ń mu coffee ní ibi iṣẹ́.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó wákàtí kan. Ìdí nìí, ìrìn-àjò mi sí ibi iṣẹ́ jìnnà gan. Ìdí nìí tó fi máa ń gba wákàtí kan. Mo dẹ̀ máa ríi wípé mo gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibi iṣẹ́ láti lè dín ìrìn-àjò mi, dínkù ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi kò ju kọ́kọ́rọ́ ilẹ̀kùn inú ilé mi, kọ́kọ́rọ́ ilẹ̀kùn ọ́fíìsì mi àti kọ́kọ́rọ́ ọgbà ilé mi. Owó sì wà nínú àpò mi. Ìgbà mìíràn mo máa ń fi ID card mi sínú àpò mi. Àwọn nǹkan tó wà nínú àpò mi, owó mi rèé.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn, mo máa ń fi gíláàsì ọrùn náà láti fi mú ara mi lára yá, mo dẹ̀ fi máa ṣe láti fi ẹwà ara mi hàn. Ìdí nìyí tí mo fi máa ń lo gíláàsì ọrùn.

Ẹ̀kan ṣoṣo lójúmọ́ ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́. Ọjọ́ náà dẹ̀ jẹ́ òwúrọ̀ àárọ̀ kùtùkùtù tí n bá lọ ibi iṣẹ́. Ti bá ń wọ aṣọ ìlẹ̀kẹ̀, fìlà, táì àti sùùtù mi ni mo máa ń lo, ni mo máa ń wo àwòrán lówó rọ̀ kùtù tí bá ń lọ ibi iṣẹ́ lójoojúmọ́

Wákàtí mọ́kànlá ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ tí máa ti jí làárọ̀ tí bá ti lọ ibi iṣẹ́ títí di ìrọ̀lẹ́. Ó jẹ́ wákàtí mọ́kànlá tí mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ìgbà mìíràn mo máa ń lọ ní àwọn ọjọ́ ìsinmi ṣùgbọ́n ó lè má wọ wákàtí mọ́kànlá tí mo fi máa ń ṣiṣẹ́ ní àwọn ọjọ́ ìsinmi náà.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi kò ju àwọn ìmọ̀ tí a ṣe ń lo kọ̀m̀pútà, àwọn ìmọ̀ tí a ṣe ń lo AI láti fi mú iṣẹ́ wa yára àti tí a ṣe ń lo tẹkinọ́lọ́jì láti fi mú iṣẹ́ wa yára.

Ìrántì ìgbà ọmọdé mi ti mo rántí jù ni ìgbà tí mo lọ fún ẹ̀kọ́ ilé kan láti ìlú wa. Ìgbà náà ó jẹ́ ìgbà tí ìdíje ọ̀rọ̀ sísọ ó wáyé. Mo kópa nínú ìdíje náà, mo sì, mo sì, mo sì yẹgẹ nínú ìdíje náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ìdí nìí, mo máa ń ṣe láti ríi wípé àwọn fáìlì mi wà ní ìpamọ́ tó dára. Mo dẹ̀ máa ń ṣe láti ríi wípé gbogbo fáìlì mi ó ní àmójútó tó dáa. Ìgbà mìíràn, mo lè fi sí cloud kí n lè rí i láti rí i láti lè gbá jáde kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá wù mí. Ìdí nìí tí mo fi máa ń fi pamọ́ sórí cloud.

Ọ̀nà tí mo fi máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ni kí n jáde síta nígbà tí àwọn èèyàn bá pè mí o nígbà tí n bá rí méséjì lórí fóònù mi. Ídí ni pé òfin ti wà ní ilé iṣẹ́ mi wípé a kò gbọdọ̀ máa lo fóònù ta bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n bá fẹ́ lo fóònù, a máa ní láti jáde síta láti ṣe lo fóònù náà.

Ìlànà ìpolówó mi ni wípé mo kọ́kọ́ máa kọ àwọn nǹkan tí mo fẹ́ bá àwọn oníbàárà mi sọ. Lẹ́yìn ìgbà náà, mo máa lọ bá àwọn oníbàárà mi, màá sì polówó fún wọn. Tí mo bá ríi wípé wọ́n fẹ́ràn láti kópa nínú rẹ̀ o láti bá mi raja, mo máa fi àwọn ọjà mi hàn wọ́n. Elétan bá fẹ́ràn jù, màá jẹ́ kí wọ́n mú nínú rẹ̀, wọ́n á sì mú, wọ́n á sì rà, wọ́n á sì sanwó, màá sì kọjá fún wọn.

Àná ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ìdí tí mo fi máa ń lọ sí ilé oúnjẹ ni wípé tí nbá ń bọ̀ láti ibi iṣẹ́, mo máa ń fẹ́ràn láti lọ sí ilé oúnjẹ láti jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù, tó jẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ìdí ni wípé tí nbá ní kí n jẹ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ní ilé ọ̀dọ̀ mi, ó máa ń pẹ́ kíru oúnjẹ náà kó tó jiná. Ṣùgbọ́n tí mbá lọ sí ilé oúnjẹ, mo lè rí oúnjẹ náà rà kíá kíá, màá sì jẹ́ náà kíá kíá.

Rárá o, n ò fi túrà rí. Ìdí ní, ìdí tí mi máa ń fi túrà rí ni wípé ẹ̀sìn mi kò gba kí a máa fi túrà rí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣe, ṣùgbọ́n mi ò fi túrà rí nítorí ẹ̀sìn mi.

Rárá o, mi ò kí máa ń jẹ gúọ̀mù. Ìdí tí mi ò fi máa ń jẹ gúọ̀mù ni wípé ó máa ń ba eyín èèyàn jẹ́. Mo ti yọ eyín rí, gúọ̀mù dà wà lára àwọn nnkan tó ba eyín mi jẹ́, ìdí tí mo fi máa ń jẹ gúọ̀mù rí.

Irú bàtà tí mo fẹ́ràn jù láti máa wọ jẹ́ àwọn bàtà tí èèyàn lè wọ̀ lọ ibi iṣẹ́, tí èèyàn de, tí èèyàn dẹ̀ lè wọ̀ lọ churchi. Mo dẹ̀ fẹ́ràn láti máa wọ bàtà tí kò nira láti máa wọ, tí kò dẹ̀ ní fi ìjàmbá sí ẹsẹ̀ ẹni. Èyí ni tí mo fi fẹ́ràn láti máa wọ irú bàtà náà.

Ìwà ìṣòwò mi ó jẹ́ ìwà dáradára. Ìdí tí mo fi ń ṣe ìwà dára-dára nípa ìṣòwò mi ni wípé àwọn oníbàárà mi fẹ́ràn láti máa bá àwọn ọlọ́jà tó ní ìwà dára ṣe aṣojú púpọ̀. Ìdí nìyí tí mo fi máa ń ṣe ìwà dáradára nípa ìṣòwò mi.

Ọ́fíìsì mi máa ń ṣí láti àkókò àárọ̀ kùtùkùtù dé ìrọ̀lẹ́. Àkókò yìí ni àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí, tí àwọn oníbàárà àti àwọn òṣìṣẹ́ máa wọ ọ́fíìsì àti ìgbà tí wọ́n máa ń kúrò ní ọ́fíìsì náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa rìn ní òkè. Ìdí ni ti mo fi fẹ́ràn láti máa rìn lókè, mo fẹ́ràn láti máa rìn lókè nítorí pé ó máa ń fa kí ara kó ṣe yegege, ó sì máa ń fún ni lágbára, ó sì máa ń ṣe ara ló-ló-lóge, ó sì máa ń mú kí gbogbo ìlera gbogbo ara ó kúrò. Èyí ti mo fi fẹ́ràn láti máa rìn lókè.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. IdI tí mo fi máa ń pa owó pamọ́ ni pé ó máa ń fún mi ní ọ̀nà láti fi lè ra ọjà padà àti láti fi lè, fi lè ṣe gbogbo iṣẹ́ tí n bá nílò tó bá nílò owó. IdI tí mo fi máa ń fọwọ́ pamọ́ nìyi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ọ̀nà tí mo fi máa ń ṣe ìdárayá ni kí ń máa kọrin, kí ń máa kí ń máa play bọ́ọ̀lù, kí ń máa wo, kí ń máa wo, wo tẹlifíṣàn. Ọ̀nà tí mo fi máa ń ṣe ìrami lárayá nìyẹn.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sójú fèrèsé. Ìdí tí mo fi máa ń fi kọ́kọ́rọ́ mi sójú fèrèsé ni láti jẹ́ kí àwọn ẹbí mi àti ará àti àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá fẹ́ wọnú ilé láti lè tètè jẹ́ ká ri kọ́kọ́rọ́ náà. Ìdí tí mo fi máa ń fi kọ́kọ́rọ́ mi sí ojú fèrèsé nìyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúlo nǹkan. Àwọn nǹkan tó jẹ́ wípé mo lè ṣe àtúlo wọn náà, mo máa n rí wípé mo ṣe àtúlo wọn. Bíi irinṣẹ́ tón fi máa ń tú mọ́tò ṣe, bíi irinṣẹ́ tón fi máa ń tú kọ̀m̀pútà, bíi irinṣẹ́ tón fi máa ń fami, bíi irinṣẹ́ tí wọ́n fi máa ń fọyín. Àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan àtúlo, mo máa rí wípé mo ṣe àtúlo wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera, àwọn nǹkan tó lè ṣe ara lóye lóye. Mo máa ń rí i wí pé mo mú wọn. Mo dẹ̀ máa ń rí i wí pé gbogbo nǹkan tí n bá ti mu ó jẹ́ ìlànà tí dókítà mi bá ti fún mi. Idi tí mo fi máa ń mu àwọn èrò ìlera nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lo àwọn èrò ìgbésokè. Ìgbà mí tí n bá fẹ́ bá àwọn èrò tó pọ̀ or èrò tí n bá lè sọ̀rọ̀ púpọ̀ sí, mo máa rí pé mo lo àwọn èrò ìgbésokè. Àwọn èrò ìgbésokè tó lè bá èrò púpọ̀ sọ̀rọ̀, tó lè bá èrò tó ju bí èèyàn márùn-ún sọ̀rọ̀, mo máa rí pé mo lò wọ́n.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ bí i kí ń lo méèlì mi, mo lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú kọ̀m̀pútà mi, ìgbà mí mo lè rán àwọn ọmọṣẹ́ mi sí wọn, ìgbà mí mo lè bá wọn sọ̀rọ̀ nípa fífi ojú kanra wa, a lè bá wa sọ̀rọ̀ nínú ọ́fíísì mi.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Ìdí tí wọ́n fi fún mi nọ́mbà orílẹ̀ ni wípé tí n bá fẹ́, tí n bá nílò láti bá àwọn oníbàárà olúòkè sọ̀rọ̀, mo máa ní láti fún wọn ní nọ́mbà orílẹ̀ mi. Tí n bá fẹ́ register fún àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó, tó, tó, tó papọ̀ pẹ̀lú ìjọba, mo máa ń lo nọ́mbà orílẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Gbogbo ìgbà tí n bá ti jí laàró kùtùkùtù tí n bá lọ ibi iṣẹ́ ọ́r tí n bá ń jáde síta, mo máa ń rí pé mo lo aṣọ wíwẹ̀ láti fi lọ sí yàrá ìwẹ̀ láti fi wẹ̀. Tí n bá ti jáde nínú yàrá ìwẹ̀, mo máa fi aṣọ náà láti fi nu ara mi àti láti fi rí wípé mo nu gbogbo ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìdí tí mo fi máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ni wípé mo máa ń kọ láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi mọ ohun kẹta nílò ní ọjọ́ pípẹ́ àti àwọn kẹta nílò ní ọjọ́ náà. Ìdí tí mo fi máa ń kọ ìròyìn náà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àwọn oníbàárà mi fẹ́ràn láti máa ríi wípé mo ka àdéhùn dáadáa. Ídí nìyí tí mo fi máa ń ríi wípé mo ka àdéhùn dáadáa. Bóyá pẹ̀lú ẹbí mi, pẹ̀lú ọ̀rẹ́ mi o pẹ̀lú àwọn oníbàárà mi. Ídí nìyí tí mo fi máa ń ka àdéhùn dáadáa.

Mo máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ nípa ìdákẹ́jẹ́ẹ́. Mo máa ń ri pé mo dákẹ́, mo dẹ̀ máa ń ri wipe mo kópa nínú tí wàhálà náà fi máa le parí. Àwọn ọ̀nà tí mo fi máa ń rí wípé mo kojú àwọn ìṣòro ní iṣẹ́ nìyí.

Àwọn ohun èlò tó ṣe pàtàjù nínú ibi iṣẹ́ mi ni àwọn èlò bí kọ̀npútà, ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ fáìlì bí fíríìjì, àwọn èlò bí i bí A4, àwọn èlò bí stápùlà, àwọn èlò bí paper, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù nínú ibi iṣẹ́ mi rí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù. Ìdí tí mo máa ń jí ní kùtùkùtù ni wípé mo máa ń ri wípé mo ráyè gbàdúrà kí n tó máa lọ sí ibi iṣẹ́ tí mo bá ti gba gbogbo gbàdúrà tán. Mo máa lọ sí ilé wẹ̀, mo máa wẹ̀, mo máa wọ aṣọ, mo dẹ̀ máa lọ sí ibi iṣẹ́ mi. Ìdí tí mo fi máa ń jí ní kùtùkùtù ni yìí.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹyín lójoojúmọ́. Ìdí tí mo fi máa ń fọ ẹyín lé lojoojúmọ́ ni mo máa ń ríi wípé o wà ní ìlera pípé. Mo dẹ̀ máa ń ṣe láti má jẹ́ kí, kí ìjàmbá kó ṣe eyín mi. Mo ti yọ eyín mi rí. Ìdí tí mo fi máa ń fọ ní ojoojúmọ́ lẹ́ẹ̀ méjì lójoojúmọ́ rí.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ó jẹ́ ọ̀sán. Ìdí tí mo fẹ́ràn ọ̀sán ni wípé mo máa ń ráyè láti ṣe gbogbo iṣẹ́ tí mo bá ní láti ṣe ní gbogbo ọjọ́ náà ní ọ̀sán gangan. Ìgbà míì, mo lè ní iṣẹ́ tí mo lè ṣe ní ọjọ́ kejì, mo dẹ̀ lè parí ẹ̀ náà ní ọ̀sán ọjọ́ náà. Ìdí tí mo fi fẹ́ràn ẹ̀ gẹ́gẹ́ bí àkókò nínú ọjọ́

Nkan ti mo maa n se nigba ti ojo ba ro ni orun. Mo máa ń ríi wí pé mo sùn dáadáa nígbà tí òjò bá ń rọ̀. Idi ni wípé nígbà tí òjò bá rọ̀, ilẹ̀ máa ń tutù, gbogbo ilé máa ń tutù, gbogbo atẹ́gùn gidi máa ń fẹ́. Èdè tí mo fi fẹ́ràn láti máa sùn nígbà tí òjò bá ń rọ̀ nìyí.

Mo máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi nípa ọ̀rọ̀ sísọ. Mo máa ń bá wọn sọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ́fíìsì mi, àwọn ọ̀rọ̀ tí àwọn náà rí ní ọjọ́ náà ni màá ń bá wọn ṣe. Ọ̀nà tí mo fi máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi rí.